Tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Nítorí pé bí ọba ni wọ́n jẹ́ tí wọn kò bá bá mi ra ọjà báwo ni n ò ṣe wá ta jà mí. Nítorí náà mo má ń mu ohun tó ṣe tí wọn mo máa ń mú ní òkú kúndùn. Mo máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti, àti ètì bá wọn sọ̀rọ̀

Rárá o, èmi kì í na ara mi nítorí pé e, míi lé para mi lára. Àmọ́ ni, mo máa ń gbìyànjú láti jẹ́ kó rí i dájú pé gbogbo ohun tí mo bá ṣe ó jẹ́ dáradára kí n má ba à le jẹká àbàmọ̀ tó bá yá.

Ohun tí èmi báa fẹ́ gbádùn ara mi, ohun tí èmi máa ń ṣe ni wípé mo máa ń wá oúnjẹ tó bá dára, oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni mo máa wá jẹ, tín báa wa jẹ, tan máa fìkálẹ̀ sí i. Máa wá ètò tó dáa, ètò tí ó múnu mi dùn, tí ó mú mi rẹ́rìn wò lórí tẹlifíṣàn mi àbí ẹ̀rọ, ẹ-ẹ́-ẹ̀rọ, ẹ̀rọ àfẹ́ mi.

Àwọn ìméèlì mi mo máa ń farabalẹ̀ wò wọ́n. Tí google, google à méèlì ni mò ń lò tí a mọ̀ sí g máàlì. Tí, tí ímèèlì bá ti wọrí fóònù mi, mo máa ń mọ̀ tí mo bá ti máa wo ẹni tó bá, tó bá fi ránṣẹ́ sí mi. Tó bá sì jẹ́ ímèèlì tí, tí, tí ọ̀tí ẹ tí mi mọ̀, màá yọ kúrò.

Kò ń ṣe ní gbogbo ìgbà amọ́. Ìgbà tí mo bá ti lora mi jù, tí mo ti ṣiṣẹ́ tó fẹ́ ju agbára mi lọ, ó lè fa kí ẹ̀fọ́rí máa fọ́ mi, torí bá sì fọ́ mi, màá wá òògùn tí a mọ̀ sí parasitamọ́ọ̀ láti lò láti bá mi mú ẹ̀fọ́rí náà lọ.

Kò sí ibi tí èmi ò ti lè ra ǹkan, àmọ́ ní ọ̀pọ̀ ìgbà inú ọjà ni mo ti má ń ra ǹkan bí fún jíjẹ, fún wíwò. Inú ọjà náà ni ó jẹ́ ibi tó ń dan kalẹ̀ láti má ṣe titakara.

Èmi kò fẹ́ràn ohun eṣọ́ púpọ̀ báyẹn àmọ́ mo máa ń wọ aṣọ tó da, mo sì máa ń lo ago tó da. Mo fẹ́ràn ago tó da àti bàtà tó da. Àwọn ohun tí mo máa fi ń ṣe ẹ̀ṣọ́ rè, mo dẹ̀ ń máà ń mo tún má fẹ́ ra, tí máa lọ sọ́jà àwọn ohun tí mo máa ń ná wò mí lé lórí rè.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, mo fẹ́ràn rẹ̀ nítorí pé bí ènìyàn tí a jẹ́, a ní láti máa ṣe ìsọdọ̀tun ọkàn wa kí a má bà a wà níbi kan nítorí ayé ń yí padà, orísìírísìí nǹkan dè ló dẹ̀ ń di ọ̀tún. A dè gbọdọ̀ mọ ibi tí láti lè bá'yé mọ ibi tí ayé ń lọ, èèyàn gbọdọ̀ máa sọ ọkàn rẹ̀ dọ̀tun.

Rárá o, èmi ò fẹ́ràn. Gbogbo irú àwọn nǹkan báyen emi ò, kò se ibi tí nǹkan tí èmi, tí èmi gbàgbọ́ nínú. So, o ní ibi tí àwọn ǹnkan tí èmi fẹ́ràn láti máa lọ, ibi tí màá ti rí ìmọ̀ kún ìmọ̀, ibi tí màá ti rí ohun tí ó máa jẹ́ kí n mọ̀ bi máa ṣe ṣe iṣẹ́ mi dáradára.

Ẹ̀mi máa ń fẹ́ràn láti rin òkè nígbà tí àyè bá yọ. Àwọn òkè, íbí tí àwọn òkè wà, ó jìnnà sí ìlú tí èmi ń gbé. Àwọn ìlú olókè ọ̀nà wọn jìn, kìlómítà wọn jìn síbi tí mo wà, àmọ́ mo fẹ́ràn láti máa gun òkè.

À, bẹ́ẹ̀ni, mo mọ̀. Mi ò gbọdọ̀ má mọ ìtumọ̀ orúkọ mi. Ẹnu ìlú tíbi ibi tí àwa ti wá, ìtumọ̀ ni wọ́n máa fi ń fún wa lórúkọ. Ó máa ń nídi ti won máa fi ń fún wa lórúkọ. Nítorí náà gbogbo orúkọ ta máa ń jẹ́ máa ń jẹ́ orúkọ tó ní ìtumọ̀. Èmi de mọ ìtumọ̀ orúkọ tí èmi ń jẹ́

Ẹ̀, èmi fẹ́ràn kíkọrin, èmi fẹ́ràn orin gan-an, èmi dẹ̀ mọ àwọn oríṣiríṣi orin, èmi máa ń kò sí ọjọ́ tèmi ò ń kọrin o. Hmm, kò sí ọjọ́ tí èmi ò ń kọrin, nítorí orin ń jẹ́ bí oúnjẹ fún ọkàn ènìyàn. So, mo máa ń kọrin dáadáa, mo maa n kọrin gan.

Mo ní gíláàsì àmọ́ mi kì í wọ̀ ọ́ ní gbogbo ìgbà. Mo máa ń wọ̀ ọ́ tí mo bá fẹ́ ṣiṣẹ́. Nítorí gíláàsì mi jẹ́ gíláàsì tó máa ń ran ojú èèyàn lọ́wọ́ tí èèyàn bá ń ṣiṣẹ́ lórí, tí èèyàn bá ń wo síkrínì. Ẹ̀rọ ayára bí àṣá láti má ba ojú èèyàn jẹ́.

Nn, nǹkan tó máa ń fún mi ní ìtara ni pé mo máa ń fẹ́ kí n ṣiṣẹ́ mi ní àṣẹ dájúdájú, ní ìṣe tó yege. Nítorínà èyí máa ń fún mi ní ìtara tí ò kí n jẹ́ ilé sí mi títí tí màá fi rí i pé mo parí iṣẹ́ mi ní tí mo dẹ̀ jáwé olúborí.

Okay, èmi ò n ṣe mọ̀jẹ́sí. So nítorí náà, àwọn nǹkan t'èmi máa ń ṣe ní ilé ìgbọ̀nsẹ̀ ni n ò sọ. Mo máa ń wẹ̀ ní ilé ìgbọ̀nsẹ̀, mo máa ń gbọ̀nṣẹ̀ níbẹ̀, mo sì máa ń fọṣọ náà níbẹ̀. Àmọ́-on, mo máa ń rí pé dájú dájú pé ibẹ̀, ibẹ̀ mọ́ tónítóní ti ń bá lò tán.